Mi ò sì nàrí. Kí n tó jáde, mo máa ń mọ̀ dájú pé mo máa béèrè ọ̀nà níbi tí mò ń lọ tàbí tí mo bá dé ibi tí mò ń lọ, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn àbí aládùúgbò tó bá wà ní around ibẹ̀. Mi ò sì nàrí. Ọ̀nà mi, ó máa ń yá gẹ́rẹ́gẹ́ ni lójoojúmọ́

Rárá, mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n kò sí lọ́dọ̀ mi ní yàrá mi tàbí ní iwájú ita abí ní àyíká àti àyígbà gbogbo agbègbè tí mò ń gbé. Mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi.

Mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Ẹ̀fà láìpẹ́ jọjọ́, mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi, torí ni gbogbo ìgbà ni ọkọ̀ mi máa ń pò gbẹ láti mọ ohun tuntun sí ní gbogbo ìgbà. Mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ láìpẹ́ ọjọ́ yìí.

Omi ni ohun tó jẹ́ nǹkan mumu tí mo fẹ́ràn jùlọ torí omi dá lára, omi a máa pa oǹgbẹ, a máa ń jẹ́ kí òǹgbẹ pípá ni kó lọ. Mo fẹ́ràn láti máa mu omi, omi ni nǹkan mumu tí mo fẹ́ràn jùlọ nínú ilé ayé yìí.

Kọ́kọ́rọ́ mi máa ń wà nínú àpò mi tí mo bá ń jáde. Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi key holder. Ibi key holder náà ni màá fi sínú báàgì mi tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí kí n fi sínú àpò aṣọ sòkòtò tí mo bá wọ̀. Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú báàgì mi tí mo bá ń lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin atẹ́gùn because nítorí pé ó jẹ́ ohun nǹkan tó dára, ó dẹ̀ n yára. Ó máa ń jẹ́ kí ènìyàn kó tètè yára dé ibi tí ó bá ń lọ. Mo fẹ́ràn láti máa rin atẹ́gùn tabí ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn láti máa rìn nítorí pé kò mú wàhálà àti èwù kankan dání. Kí Ọlọ́run kó máa sọ ẹ̀dá nibi kíbi tá bá ń lọ. Mo fẹ́ràn ọkọ̀ atẹ́gùn dáadáa. Mo fẹ́ràn láti máa rin atẹ́gùn.

Mo máa ń gba ìmọ̀ràn láti lára lọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ mi. Ìmọ̀ràn tí èmi náà bá ní, a máa fi kalẹ̀. Èyí ìmọ̀ràn tó bá ṣe múlò nínú gbogbo àwọn ẹlẹgbẹ́ mi yòókù àti gbogbo àwọn ẹlẹgbẹ́ mi ọ̀wọ́n ni a máa rò papọ̀. Mo máa ń fi ṣe, ṣètò àwọn ìṣòro tí ó bá wà nínú yálà, nínú ibi iṣẹ́ tàbí nínú ilé.

Mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní Ọlọ́run mìíràn ju asèdá, ọba dẹ́dàá, ọba Ọlọ́run. Mo gbàgbọ́ nínú Ọlọ́run Olúwa Jésù Kristi, èyí tó wá sí ilé ayé tó fi ọmọ rẹ̀ kankan ṣoṣo fún wa. Ọmọ tí ó wá sí ilé ayé to'si kú fún mi nítorí ẹ̀ṣẹ̀ mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ dúpẹ́, láti lọ beèrè ohun kan, ohun rere, láti dúpẹ́ ohun rere tó ti ṣe fún mi, èyí tó ń ṣe àti èyí tí yóò sì ṣe nínú ayé mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára jọjọ, ó ṣe rẹ́gí nítorí pé wọ́n fẹ́ràn mi torí mo jẹ́ ọ̀kan lára àwọn akinkan ju ẹmọ òṣìṣẹ́ níbi iṣẹ́ mi. Ìbáṣepọ̀ èmi àti ọ̀gá mi, ènìyàn tí ṣe olórí ibi iṣẹ́ mi, ó dára mọ́rán, kò sì mú ìjàmbá kankan dání tàbí ìbànújẹ́.

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun fún isẹ́ mi láti lè mọ bí a ṣe ń ṣe irun obìnrin àbí tí a ṣe ń ṣe èyí, irun ẹ̀bó tí àwọn obìnrin máa ń gbé sórí tí a mọ̀ sí wíìgì. Mo fẹ́ kọ́o, mo mọ̀, mo fẹ́, mo rí pé ó jẹ́ ọ̀kan lára ohun tó ń mú àwọn obìnrin ṣe ara lóge àti wípé gbogbo àwọn obìnrin ayé òde òní ni ó fẹ́ láti máa lo irun ẹ̀bó yìí tí a mọ̀ sí wíìgì. Mo fẹ́ kọ́ ọ́ sí, fún isẹ́ mi.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan alára, mo fẹ́ràn fìlà dáradára. Nígbà tí mo bá ti wọ tòkè àtilẹ̀, èyí aṣọ àtíkù tàbí aṣọ òkè àti aṣọ ilẹ̀, mo máa fẹ́ràn kí n fi fìlà sí, máa yá fi fìlà mi sì máa kọ jú rẹ̀ sí ẹ̀gbẹ́ apá àlàáfíà mi. Mo fẹ́ràn láti máa wọ fìlà dáradára torí fìlà, ó jẹ́ nǹkan tó máa ń mú kí ojú ènìyàn kó gúnrégé nínú aṣọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rin òkè, nítorí pé yóò jẹ́ kí àh irin mi kó dá ṣákà kọ́ sì jẹ́ èyí tí ó yára. Mo fẹ́ràn láti rin òkè ní gbogbo ìgbà lọ́pọ̀ ìgbà, nígbà gbogbo àti ní gbogbo àsìkò.

Mo sì lọ wo eyín mi ní ọ̀sẹ̀ tó kọjá tí mo san ẹgbẹ̀rún lọ́nà méje àti àpò méjì àbọ̀ owó. Mo wo eyín mi, ó sì ṣe gẹ́gẹ́, wọ́n sì bá mi fọ̀ ọ́. Ìgbà tí mo se àlàyé pé ibìkan ọ má ń dùn mí, wọ́n sì ní kí n má fi iyọ̀ àti omi gbígbóná fọ eyín mi láàárọ̀ kùtù. Tí mo bá ti jí láì tí jẹ nǹkan kan, kí n sì má fọ eyín mi lóòrèkóòrè kí má jẹ́ kí oúnjẹ àbí ohun tí mo ti jẹ kó dúró sínú eyín mi.

Àwọn èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni a mọ̀ sí ẹ̀rọ ìgẹrun tí a ń pè ní kílíbà, a sì mọ̀ sí ẹ́ àwọn èyí ẹ̀rọ tí a máa ń fi fọ irun àti èyí tí a máa ń fi gbẹ irun nígbà tí a bá da omi sínú. Àwọn èlò wọ̀nyí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn níbi iṣẹ́ mi. Aga àti gíláàsì, ìtámọ̀ sí dígí tí àwọn olùgẹrun yóò máa wù, ó ṣe pàtàkì níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ mi tí a mọ̀ sí NIN, National Identity Number. Mo ní nọ́mbà orílẹ̀ mi o, èmi ṣe àmúlò. Mo ṣe àkọsílẹ̀ nọ́mbà yìí láti ìgbà tí mo ti tó ti wà ní, láti 2015. Mo ní nọ́mbà orílẹ̀ ìlú mi, Nigeria.

Èmi gẹ́gẹ́ bí i ọ̀mọ̀wé tí mo ṣe ìwé, mo ka ìwé máa wàá, mo gboyè. Mo ka ìwé ọdún mẹ́rin ní ilé ẹ̀kọ́ gíga ti àwọn tí University, mo sì tún parí masters ni ìwé àkàsí. Mo tún ní ìpinnu láti lọ ṣe kàwé sí, láti gboyè ẹ̀, ì ẹ̀kọ́, láti gboyè dókítà, èyí tí a mọ̀ sí PhD. Ọlọ́run kó ràn mí lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rin jọjọ. Àwọn àlọ́ wọ̀nyí a máa mú nu eeyàn dùn, ènìyàn ó sì rántí pé a yorùbá dára lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rin lọ́pọ̀lọpọ̀.

Ah! Ó ti pẹ́ jọjọ tí mo ti kẹ́hìn ni àlá burúkú. Àlá yẹn tó máa ń bá ni lẹ́rù gan. Èyí tí ó máa mu kí aya mi kó máa ja. Ó ti pẹ́ gan, ṣùgbọ́n torí pe ní gbogbo ìgbà ni mo máa ń gbàdúrà alakala kó má gbé mi dé lójú ìran tí mo bá ti fẹ́ sùn. Lálẹ́ alẹ́, o ti pẹ́ jọjọ tí mo ti ni àlá burúkú.

A, èmi ò kína ara mi torí pé mo gbé ara mi lọ́kùkúndùn dáadáa. Èmi kò kì n fẹ́ kí ìyà tàbí ohun tí ó jẹ́ ìpanilára kó wọ inú ara mi tàbí kó ṣe ara mi ní nǹkan tí kò da. Ní gbogbo ìgbà mi ò kína ara mi rárá.

Ìrọ̀rí ẹyọ kan náà ni mo máa ń lò. Mi ò fẹ́ràn kí ìrọ̀rí mi kó ga jù tàbí kó kéré jù, mo sì fẹ́ràn kí ìrọ̀rí mi kó má ṣe dọmùdọmù. Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò, ìyẹn tí mo bá ti fẹ́ sùn. Lálẹ́ àlẹ́ yálà lọ́sàn-án, lówurọ tàbí lálẹ́.

Mo fẹ́ràn láti máa pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi tó bá ti lo ọdún kan àti àbọ̀. Mi ò fẹ́ràn kí ẹ̀rọ ayárabíàṣá mi kó pẹ́ púpọ̀ jú lọ́wọ́ mi kí n tó pàrọ̀ rẹ̀ nítorí kí ó má ba ṣe ìjàmbá bátìrì tàbí kó bàjẹ́. Mo máa ń pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi sí títún nígbà tó bá ti lo ọdún kan àti àbọ̀.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti máa jẹ òkèlè ní ọ̀sán. Òkèlè bíi iyán àti ọbẹ̀ ẹ̀fọ́ tàbí àmàlà àti ewédú tàbí ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ òkèlè ní ọ̀sán.

Mo fẹ́ràn òwúrọ̀ nínú ọjọ́. Nítorí òwúrọ̀ dára, òwúrọ̀ máa ń jẹ́ kí gbogbo òkùnkùn kó pora, kí ojú ọjọ́ kó mọ́ gidire. Òwúrọ̀ òsì lọ́jọ́, òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre, gbogbo ẹni máa ríre ní ilẹ̀ ayé ńbí. Òwúrọ̀ ó dára fún mi, mo fẹ́ràn òwúrọ̀ nínú ọjọ́.

Mo fẹ́ràn àjọ̀dún àwọn ọ̀dọ́. Àjọ̀dún àwọn ọ̀dọ́ ni mo fẹ́ràn jù tí a bá ń ṣe ní ilé ìjọsìn. Gbogbo ọ̀dọ́ yálà obìnrin àbí ọkùnrin, gbogbo ọ̀dọ́ ilé ìjọsìn mi ni yóò péjọpọ̀. A ó wọ aṣọ kan náà, inu wa yóò sì dùn, a ó máa jó fọlọ́run wá ní gbogbo ìgbà. Nítorí náà, mo fẹ́ràn àjọ̀dún àwọn ọ̀dọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń jí ní kutukutu òwúrọ̀ èmi gẹ́gẹ́ bí ènìyàn alára. Mo máa ń jí, mo máa ń tètè jí ní òwúrọ̀ kutukutu wàyì. Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní òwúrọ̀ kutukutu ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ni èmi kì í ṣe onígbàgbé àlá. Ní gbogbo ìgbà ìgbàkúgbà tí mo bá fi le sùn tí mo láàlá, mo máa rántí mi ò lè ṣe gbagbè àlá mi rárá. Nígbà tí mo bá làálá, mo máa rántí, mo máa rántí mi ò kí n gbagbè àlá mi.

Ọkọ̀ ojú irin nìkan ni mi ò tíì wọ̀ rí. Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Látìgbà tí wọ́n ti bí mi sílé ayé, mi ò tí ì wọ̀ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú òfuurufú, ọkọ̀ ojú omi àti ọkọ̀ orí pópóná, ṣùgbọ́n ọkọ̀ ojú omi rìn mi ò tí ì lò rìn pẹ̀lú rẹ̀ rí.

Mo mọ bí a ti i ṣe iṣu àti ẹyin mo sì mọ bí a tii ṣe ìrẹsì. Mo mọ ìrẹsì ṣe dára-dára, ìrẹsì jẹ oúnjẹ tí mo ma ń jẹ, o feele jẹ gbogbo ìgbà. Mo máa ń ṣe ìrẹsì mi, ìrẹsì mi sìí máa ń la dùn dáadáa.

Ẹ̀yìn ò kí fọ́ mi o. Ìgbà tí mi ò ṣe wàhálà tàbí láti ṣíṣe ẹ̀yìn, èyí tí ẹ máa mú ẹ̀yìn fọ́ èyàn, èmi ò kí ṣe irú iṣẹ́ bẹ. Gbogbo ìgbà ni ẹ̀yìn mi máa ń ṣe ṣámúṣámú, ẹ̀yìn ò kí fọ́ mi rárá àti rárá.

Mo máa ń gba àwọn ìmelì àìwúlò lẹ́ẹ̀kọ̀kan. Àwọn ìmelì yìí o máa ń mú inú bí èèyàn, àmọ́ kò sí baṣe fese tí àwọn ìmelì àìwúlò yìí bá ti wọ ori fóònù mi ni mo máa ń yọ kúrò kíákíá. Mo máa ń gba ìmelì àìwúlò nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń fẹ́ràn láti jókòó ni e, lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, torí inú mi dùn láti lè ṣe ya fọ́tò tàbí láti lè ṣe fídíò èyí tí ó jẹ́ ohun ìranti mi ní gbogbo ìgbà, mo máa ń fẹ́ràn láti jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú dáadáa lọ́pọ̀ ìgbà.

Mo fẹ́ láti kọ́ èdè, èdè Spanish. Èdè náà máa mú inu mi dùn, máa mu ara mi dá tí mo bá ti gbọ́ èdè Spain, èyí tí wọ́n ń sọ ní Spain ni mo fẹ́. Èdè Spanish àti èdè Faransé, èyí tí a mọ̀ sí French language, òun ni mo fẹ́ràn láti kọ́. Àwọn èdè méjèèjì yìí ṣe pàtàkì nínú èbúda àdámọ́. A mon èdè Faransé yìí mo fẹ́ràn láti kọ́ dáadáa.

Èmi ò lu etí mi o. Etí mi kò jẹ́ lílu, nítorí pé tí mo bá lu etí mi, yóò dàbí pé mo jẹ́ obìnrin èyí tí a mọ̀ sí ilẹ̀ nílẹ̀ Yorùbá. Èmi ò tíì lu etí mi, àti pé tí mo bá tún lu etí mi, àwọn ènìyàn láwùjọ wọ́n máa wòmí bí i ọmọ burúkú.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì ìṣe mi wà. Káàdì ìṣe mi ṣe dáadáa. Mo gba káàdì ìṣe láti ọ̀dọ̀ ìjọba. Mo ní káàdì ìṣe èyí tí mo fi pamọ́ dáradára. Mò si ṣe é amójútó rẹ̀. Mo ní káàdì ìṣe.

Èmi máa ń fẹ́ kí òṣìṣẹ́ tuntun kó jẹ́ òṣìṣẹ́ tó ní ìjafáfá lẹ́nu iṣẹ́ tó sì ní ìtara iṣẹ́. Òṣìṣẹ́ tuntun mi, mo máa ń fẹ́ràn kó jẹ ẹni tí ó dùn wò, tí ó mọ ìmúra mú, tó sì mọ toto, tó mọ ìmọ̀tótó ara àti ìmọ̀tótó ibi iṣẹ́ ṣe tónítóní.

Kò sí ohun tó burú níbi ká pín oúnjẹ. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú ẹni tí mo bá fẹ́ràn. Yálà ọkùnrin tàbí obìnrin, kò sí ohun búburú nínú ká pín oúnjẹ ara ẹni. Mo fẹ́ràn láti pín oúnjẹ mi yálà pẹ̀lú ọkùnrin tàbí obìnrin.

Ìjáfáfá ó ṣe pàtàkì nínú ohun gbogbo tí ẹ̀dá bá ń ṣe láyé. So, tí mo bá ti fẹ́ bó sí ìparí àkókò tó yẹ kí n parí iṣẹ́, mo máa ṣe ìjáfáfá àti ìyára. Ìyára èyí tí yóò mú kí iṣẹ́ mi kó ṣe kánmọ́ kánmọ́

Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera, oúnjẹ tó mú ìlera ṣe dáadáa, tó mú ìlera wá. Àwọn oúnjẹ tó ń ṣe, tó ń fúnni ní fáítámì dáadáa àti gbogbo ohun tí ó máa mú ara ẹni lé ni mo fẹ́ràn láti máa jẹ jùlọ.

Mo fẹ́ràn ẹgbẹ́ Chelsea, àwọn tí máa ń wọ aláwọ̀ búlúù yìí tà mọ̀ sí Chelsea. Ẹgbẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni àwọn yìí, àwọn ọkùnrin. Mo mọ̀, tà mọ̀ sí Chelsea football team. Mo fẹ́ràn wọn dáadáa, àwọn ni mò ń tẹ̀lé láti kékeré. Mo fẹ́ràn ẹgbẹ́ Chelsea.

Mo fẹ́ràn láti lọ sí ìlú ọba láti lọ ṣe ìsinmi. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo fẹ́ràn láti lọ sí Dubai láti lọ ṣe ìsinmi torí ìròyìn tó mí létí pé a, ìlú Du-- orílẹ̀-èdè Dubai jẹ́ orílẹ̀-èdè tó fàyìn, tó rọ wà, tó rẹwà jọjọ, tó dùn wò, tó ṣe rẹ́gí. Mo fẹ́ràn láti lọ ṣe ìsinmi níbẹ̀ kí n lè gbádùn ayé mi dáadáa.

Mo máa ń ṣe ìdájú, rí dájú pé ọjà mi dára. Nígbà tí àwọn ènìyàn bá ń wá ra ọjà náà ní gbogbo ìgbà, mo máa ń ṣe ìdájú pé ọjà tó ṣe tó jẹ́ èyí tó jẹ́ alákọ̀kọ́ ní, ní ọjà ni mo máa ń rà. Ọjà mi máa ń ṣe, ọjà mi jẹ́ ohun tó dára jù. Tí àwọn èèyàn bá lò ó, ó máa ṣe ara wọn lóge. Náà ni mo ṣì máa n rí, iyí ni mo ṣì máa n mọ̀ dájú wípé ọjà mi dára.

Èmi kò lọ ṣe ọdẹ rí o. Àá rara. Nígbà kankan mi ò tíì lọ ṣe ọdẹ rí. Yalá lóju mọ̀ọ́mọ̀ lọ́sàn-án lówúrọ̀ tàbí lálẹ́. Èmi kò lọ ṣe ọdẹ rí. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ọdẹ ní tèmi.

Mo tún pàdé ọ̀rẹ́ mi kan ní òní, ìyẹn lọ́jọ́ tòní gangan. Èyí ní ni ó jẹ́ ìgbà tó kẹ́yìn tí mo pàdé ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi kan, ọmọ Ígbò, o wá sí ilé mi láti wá kí mi. Mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ọlọ́pọ̀ ìgbà.

Ìjàfáfá ó ṣe pàtàkì lẹ́nu iṣẹ́, iṣẹ́ ni òògùn iṣẹ́, múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ làfin dèni gíga. Èyí ni àwọn nǹkan tí mo máa ń mulò lẹ́nu iṣẹ́ láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ní gbogbo ìgbà lẹ́nu iṣẹ́.

Nígbà mí tí mo bá jẹ oúnjẹ ọ̀sán mi tán, mo má ń sinmi fún bí i wákàtí kan àti àbọ̀ kó tó di pé màá lọ fi ẹgbẹ́ lélẹ̀. Ígbà tí mo bá jẹun oṣan tán, mo ma ń sinmi. Mo fẹ́ràn láti sinmi dáadáa ígbà mí fún wákàtí méjì tàbí wákàtí kan àti àbọ̀ tí mo bá ti jẹun tán.

Mo fẹ́ràn kí ma gbọ́ rédíò tàbí kí ma gbọ́ music, iyan orin, orin hip hop, orin ayé òde òní ni mo fẹ́ràn láti máa gbọ́ pẹ̀lú earpiece mi tí n bá wà nínú ọkọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ orin tí n bá wà nínú ọkọ̀

Mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kankan o. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò jẹ́ ǹkan tó jẹ́ ìgbàgbọ́ òdodo sí mi nítorí pé kò sí ǹkan ta mọ̀ ta npe ní àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò jẹ́ ǹkan tí mo ní ìgbàgbọ́ nínú rẹ́ rárá àti rárá.

Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, èèyàn tí ìṣe bá bu mi mú, èmi ò ní dáhùn fóònù mi. Ó dígbà tí igbá tó ṣiṣẹ́ tún kí n tó wá fọwọ́ kan fóònù mi. Lọ́pọ̀ ìgbà, ní gbogbo ìgbà mi ò kí n dáhùn fóònù mi ní ibi iṣẹ́. Àmọ́ tí mo bá rí pé ìdí náà jẹ́ ìpè tó ṣe èlémọ́lẹ̀ mọ́, mo máa tọrọ ayé láti ṣẹ ìdáhùn sí fóònù mi ní ibi iṣẹ́. Àmọ́ ní gbogbo ìgbà mi ò kí n dáhùn fóònù mi ní ibi iṣẹ́ tí mo bá wà.

Bẹ́ẹ̀ni, lọ́nà tó gbogbo ìgbà tí mo bá fojú sí, tí mo bá fojú sùn, ó yẹ tí mo bá fojú sùn láti tà lẹ́nu iṣẹ́ mi ni ó máa wá sí ìmúṣẹ. Mo máa ń pàdé àfojúsùn títà mi ní gbogbo ìgbà lọ́pọ̀ ìgbà nígbà tí mo bá ti fojú sí àti ọkàn ṣe ìṣe náà dáradára.

Èmi gẹ́gẹ́ bí ènìyàn alára èmi ò lọ sí àgọ́ rí. Àgọ́ yálà, ibi àgọ́ tó tóbi àbí àgọ́ tó kéré, èmi ò lọ síbẹ̀ rí. Èmi gẹ́gẹ́ bí alára, èmi gẹ́gẹ́ bí ẹni kan alára, mi ò lọ sí àgọ́ rí nígbà kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́. Mo máa ń pa owó mo sí báǹkì ìyẹn ilé ìfowópamọ́, torí pé tí mo bá ti nílò owó náà, máa make ṣure pé mo lọ gba nǹkan mi, mo máa ń fi owó pamọ́ ní ilé ìfowópamọ́

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa sáré. Ni òpin ọ̀sẹ̀, mo máa ń ṣe eré ìdárayá tí ó máa mú mi sáré. Mo sáré lọ sókè lo sódò, tí ó mú kí ara mi kó já gágá kó ṣe pé pé mo máa sáré.

Mo fẹ́ràn láti gbọ́ orin hip hop èyí tàá mó sí orin ayé òde oni, orin hip hop ni mo fẹ́ràn jùlọ àti orin ẹ̀mí, orin ìyìn, orin láti fi gbé Ọlọ́run mi gà àwọn orin ẹlẹ́yìí ni orin tí èmi máa ń gbọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Òfin náà ṣe kókó ó sì máa ń jẹ́ òfin tí mo máa ń múlò torí pé ó ní ìwúlò fún mi, ó ní ìwúlò fún àwọn èèyàn tó bá wà nínú ọkọ̀ mi àti àwọn tó wà nínú ojúu pópó. Tórí Ọlọ́run má ṣe jẹ́ kí ọkọ̀ wa kò fòrí sánpọ́. Mo máa ń pa òfin ìyára ọkọ̀ mú dáadáa.

Rárá, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Àmà tí mo bá rí èèyàn láti kọ́ mi bí a ti ń ṣe irú ìkan báyìí, inú mi yóò dùn jọjọ láti kọ bí a ti ń ka àwòrán ilẹ̀, èmi kò mọ̀ ọ́n.

Tí mo bá ti jí ní òwúrọ̀ kookan ara mi ayagagá, mo máa ń fọ ẹnu mi, màá fọ eyín mi, màá f'omi bọ́ ojú, màá wẹ̀ àmọ́ kí n tó wẹ̀, màá ṣe ẹ́sẹ́sàísì èyí tí a mọ̀ sí ìdárayá fún bí iṣẹ́jú ọgbọ̀n.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa ẹja. Yálà, ẹja àrọ̀ tàbí ẹja odò. Mo mọ bí a ti ń pa ẹja àti kékeré ni mo ti máa ń pa ẹja. Ẹja kò kí ń dẹ́rùbà mí nítorí pé mo mọ bí a ti ń pa ẹja dáadáa.

Inú yàrá mi, mo fẹ́ràn yàrá kejì tí ó máa ń tutù jọjọ. Èmi ò fẹ́ kí yàrá gbóná jẹ́jẹ́. Mi ò fẹ́ ooru rárá. Mo fẹ́ràn kí yàrá tutù, mìnìmínìì bí ómí afówuró pọ̀n. Mi ò fẹ́ kí yàrá mi kó gbóná.

Mo wà ní ojú òpó ayélujára tí a mọ̀ sí Facebook. Mo wà ní ojú òpó ayélujára Instagram. Mo wà ní ojú òpó ayélujára YouTube. Mo sì wà ní ojú òpó ayélujára TikTok yìí tí a mọ̀ sí awọ fídíò awọ àwòrán.

Iṣẹ́ àkànṣe tí mo bá fẹ́ ṣe, mo máa ṣe ètò rẹ̀ lọ́kùnkùn dùn torí pé ètò ni ó máa ń mú kí iṣẹ́ náà kó yọrí sí rere. Àwọn ìwọ̀nyí, àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà láti ṣètò iṣẹ́ àkànṣe. Màá ríi dájú wípé mo fa, mo ka gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe, mo làá kalẹ̀ lọ́tun kọ̀tún tí màá fi lè ṣe é ní ìsẹ̀ǹtẹ̀lé.

N o mọ ìgbà tí ọjà tuntun yóò jáde yálà ní agbègbè tí mo ń gbé tàbí ní Ìpínlẹ̀ Èdè Ọ̀yọ́ tí mo wà nínú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. N o mọ ìgbà tí ọjà tuntun yóò jáde rara àti rara.

Mo mọ bí a ti ń ya àwòrán dáadáa, àwòrán orí ayélujára tàbí èyí tí a máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ̀rọ alágbèéká wa. Mo mọ bí a ṣe ń ya àwòrán, àwòrán tí mo bá yà ó máa ṣe rẹ́gí, ó máa ń dára láti wò.

Ìlànà ìpolówó mi máa ń wáyé lórí ẹ̀rọ ayélujára. Mo máa ń ṣe ìpolówó ní ọ̀nà tòòtọ̀ àti èyí tó yẹ, àti àwọn ojú òpó ayélujára mi mo máa ń lò láti fi ṣe ìpolówó tí yóò sì jẹ́ kí gbogbo àwọn oníbàárà mi kórí àwọn iṣẹ́ tí mo ti ṣe àti tí mò ń ṣe lọ́wọ́ bí ó ṣe ṣe rẹ́gísítà láti lè wá ṣe irú iṣẹ́ náà.

Mo máa ń ṣètò owó iṣẹ́ nípasẹ̀ alàkalẹ̀ tí mo máa ń kọ kalẹ̀. Mo máa ń ṣètò owó iṣẹ́ àti ṣíṣán owó iṣẹ́ fún àwọn ọmọ òṣìṣẹ́ mi láti orí ayé orí ẹ̀rọ ayélujára mi tí a mọ̀ sí bank app.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ yánrin, àmá mi ò rí ẹ̀fọ́ yánrin mọ́ ni le ayé o. Àmá ẹ̀fọ́ kejì tí mo tún fẹ́ràn láti máa jẹ ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀, àwọn ilé yìí ó máa ń dùn ó máa ń dùn lẹ́nu mi dáadáa. Àmáo mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ yánrin láti fi jẹ iyán.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Tí mo bá ti ṣe àpẹẹrẹ àti dá ọkọ̀ dúró pẹ̀lú ọwọ́ mi àti aṣọ pupa lọ́wọ́, ọkọ̀ náà yóò dúró ṣìgbin.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́ láàrọ̀ láàrọ̀. Àmọ́ ní ìparí ọ̀sẹ̀, ìyẹn tá mọ̀ sí ọjọ́ ìparí ọ̀sẹ̀, mo máa ń ṣe ìmọ́tótó gbogbo inú ilé, lápapọ̀ àti àyíká àti àyìdá mi. Mo máa ń ṣe ìmọ́tótó inú ilé ní gbogbo ìgba.

Mo rántí ìgbà ọmọdé mi, àwọn ohun tí a máa ń jọ ṣeré pọ̀, àwọn ọ̀rẹ́ mi, mo máa rántí ìgbà, mo rántí ìgbà tí a máa ń yí táyà kiri ojú gọ́tà, mo rántí ìgbà tí a máa ń ṣeré ọmọdé lálẹ́ alẹ́ àti àwọn obìnrin àti àwọn ọkùnrin akẹgbẹ́ mi.

Mo máa ń kọrin yálà, orin kẹ́lẹ́ tàbí orin kí a máa ń pariwo sókè. Mo fẹ́ràn láti máa kọ orin púpọ̀. Orin jẹ́ ohun tó máa ń múni lára yá gágá, ó máa ń múnu èyàn dùn. Mo máa ń kọrin kélé dáadáa ní gbogbo ìgbà. Yálà ìgbà tí mo bá wà nínú ilé balùwẹ̀ tàbí tí mo bá ń wa mọ́tò tàbí tí mo bá ń ṣe iṣẹ́ ilé, mo máa ń kọrin kélé dáadáa.

Mo máa ń gé irun mi ní ìparí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ èyí tó túmọ̀ sí irun àgbọ̀n mi kò kí pẹ́ hù jáde. Irun orí mi mo máa ń gé ní ìparí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí ojú mi kó ba lè gúnrégé kí n sì lè dún wò ní ọmọkùnrin.

Fóònù ẹ̀rọ Samsung ni mo ń lò. Mo fẹ́ràn Samsung púpọ̀ torí pé bátìrì rẹ̀ ó da ga jia. Bátìrì rẹ̀ kò kì í já gàrà gàrà gàrà, kò kì í gbóná gẹ́gẹ́ bí alára, àmọ́ tí mo bá wà nínú oòrùn ó máa ń gbóná, tí mo bá ti wà níbi tí ó tutù yóò tutù. Mo fẹ́ràn Samsung torí pé ó máa ń mú kí iṣẹ́ àti àwọn nǹkan tí mo bá ń ṣe lórí ẹ̀rọ alágbèéká mi láti ṣe kámọ̀ kámọ̀, kíákíá, ó dára, ó sì rí pélébé lọ́wọ́, kò tóbi, kò wúwo jù.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò ní ọjà. Tí mo bá ti ní àwọn oúnjẹ tí mo fẹ́ sè tàbí ọbẹ̀ tí mo fẹ́ sè, mo máa ń lọ sí ọjà ibi tí wọ́n ti ń ta àwọn ìpèsè ohun èlò wọ̀nyí, mo máa ń rà á lọ́kọ̀ọ̀kan níwọ̀n tuntun ìwọ̀sàn gẹ́gẹ́ bí mo bá ṣe fẹ́rẹ̀ sí i.

Mo máa ń fọ aṣọ mi ní ìparí ọ̀sẹ̀, ìyẹn ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ tí mo máa ń fọ aṣọ, ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ àwọn aṣọ tí mo máa wọ̀ àti èyí tí mo ti wọ̀ aṣọ tí ó bá dọ̀tí nínú àwọn aṣọ mi.

Mo máa ń kí àwọn ènìyàn láti fi ọwọ́ ba ọwọ́, ìyẹn àwọn tí mo bá mọ̀ pé ó jẹ́ gẹ́gẹ́ bí ṣàwúù mi, àwọn tí a bá jọ wà ní ọjọ́ orí kan náà. Àmọ́ tí mo bá fẹ́ kí àwọn àgbàlagbà, àwọn ènìyàn àgbàlagbà tójò mi lọ bíi bàbá àti màmá tàbí ẹ̀gbọ́n sì mi, màá dọ̀bálẹ̀. Àmọ́ tí mo bá rí ẹni tí àti ríra ti pẹ́ tí mo bá fẹ́ kí i, ìyẹn yálà obìnrin tàbí ọkùnrin, a ó dì ọ́ mọ́ra wa, gbaga láti le fi ara kíńra, láti fi àfihàn pé àti ríra wa inú wa ó sì dùn jọjọ.

Fóònù mi jẹ́ ohun tí mo máa ń lò ní gbogbo ìgbà. Tí mo bá yá ń ṣiṣẹ́ nìkan ni mo máa fi fóònù mi kalẹ̀. Àmọ́ tí mo ò bá ṣiṣẹ́, fóònù mi mo máa ń lò ní gbogbo ìgbà. Mo máa ń lò ó dára dára. Ẹ̀rọ alágbèéká mi mo máa ń lò ó ní gbogbo ìgbà.

Mi ò kì í wọ ohun ọ̀ṣọ́. Èmi ò fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ torí pé mi ò wá láti ilé olóògùn tàbí ilé aládàáni tàbí ilé adáhunṣe. Èmi ò kì í wọ ohun ọ̀ṣọ́. Mi ò fẹ́ràn láti wọ ohun ọ̀ṣọ́.

Tí mo bá ti rí pé nǹkan tí mo fẹ́ ṣe ọkàn mi ò ṣe, mo máa ní ìpààrọ̀ ọkàn sí ohun bẹ́ẹ̀. Nítorí fún dí yìí mi ò ní tẹ̀síwájú tàbí gbìyànjú láti ṣe nǹkan náà tí ọkàn mi kò bá ti mọ́ sí ohun náà.

O máa ń to wákàtí mẹ́fà sí méje tí mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Iṣẹ́ àṣekára, iṣẹ́ èyí tí yóò jẹ́ iṣẹ́ òòjọ́ ojoojúmọ́ mi. Mo máa ń lò tó wákàtí mẹ́fà sí méje tí mo máa ń fi ń ṣiṣẹ́ ojoojúmọ́.

Mo fẹ́ràn láti máa mu ọsàn. Ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn jù lọ torí pé ọsàn a máa dùn. Ọsàn aládùn, ọsàn a máa jẹ́ kí inú mi kó fẹ́rẹ́, inú mi àti ara mi kó fúyẹ́, o máa ń jẹ́ kí ẹnu mi kó dùn tí mo bá mú. Mo fẹ́ràn èso ọsàn.

Èmi ò kí rán run tí mo bá ń sùn o. Torí pé mo má ń sùn pẹ̀-- dáradára, ibùsùn mi ó sì ń dọ̀ jù, ó ṣe fùmùfùmù. Tí mo bá ń sùn, mo má ń fẹ́ kí atẹ́gùn fẹ́rẹ́ fẹ́ kó má fẹ́ sí mi. Mi ò sì kí-- mi ò fẹ́ láti máa sùn láti kọjú sókè. Torí tí ń bá-- tí èèyàn bá kọjú sókè, yóò ní àǹfààní láti lè máa rorun Àmọ́ tí o bá fi ẹ̀gbẹ́ sùn, èmi kì í fún rùnrun tí mo bá sùn.

Mo máa ń gbúrò àwọn oníbàrà mi lórí ẹ̀rọ ayélujára, ẹ̀rọ alágbèéká mi fóònù mi mo máa ń gbóùn wọn torí àwọn oníbàrà mi nọ́mbà láti fi pe ẹni kọ̀ọ̀kan ó máa ń wà lórí fóònù mi àti láti fi ṣe àtẹ̀ránṣẹ́. Èyí ni ọ̀nà tí mo máa ń gbà láti máa gbóhùn àti gbọ́ ìró àwọn oníbàárà mi.

Ìwà ìṣòwo mi dára jọjọ nítorí mo ti rí ènìyàn bí i méjì sí mẹ́ta tó gbóríyìn fún ìwà ìṣòro mi. Ìṣòwo nítorí pé ìwà òro mi ò ń gbòrò síi ní gbogbo ìgbà. Ìwà tí mo máa ń kọ́, apá ìwà tí mo máa ń kọ́ sí òṣìṣẹ́ òwò mi ó máa ń jẹ́ apá èyí tó ní àmujútó àti èyí tó ní àǹfààní jọjọ púpọ̀ jùlọ.

Mo ní ọgbà, ọgbà mi sì tòrò jọjọ. Nínú ọgbà yì, mo fi àwọn mọ́tò àti ẹ̀rọ alùpùpù mi ó wà nínú ọgbà yì, àwọn ibi kọ̀ kan sì wà tí mo ń sin àwọn ewúrẹ́ àti adìẹ nínú ọgbà.

Mo máa ń jẹun nínú ọkọ̀ mi lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ tí mo bá fẹ́ jẹun, màá mí, màá ní láì rí i dájú pé mo rara dúró síbi kan tí ó ṣe, tí àbò wà láti le jẹ oúnjẹ tí mo báa fẹ́ jẹ nínú ọkọ̀ náà. Màá dẹ̀ jẹ, tí mo bá ti jẹ tán, màá sì jọ̀rọ̀ mọ́ ìrìn-àjò mi.

Batiri fóònù mi máa ń dúró dáadáa torí pé batiri fóònù mi ó múná dóko, kò kí já fòròfòrò, ó máa ń pẹ́ kó tó kú. Batiri fóònù mi a máa dúró láti fún bí i wákàtí mẹ́rìnlá sí mẹ́ẹ̀dógún.

Mo ma ń yin àwọn alábàáṣiṣẹ́ pọ̀ láti ṣe ìdánwò ráńpẹ́ fún wọn. Ìdáwò tí ó mú ná dóko ta fi mọ̀ ọ́ bọ́yá wọ́n kójú òṣùnmọ̀ láti ṣe iṣẹ́ náà. Ọ̀nà yìí ni mo máa ń gbà láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ọwọ́ yàtọ̀ fún iṣẹ́ ọwọ́ nṣẹ́ àti kó ọmọ ní èdè ìṣirò lórí ẹ̀rọ móhùnmáwòrán. Owó tí mò ń gba dára, ó ṣe jọjọ, ó sì dára dáadáa.

Mo máa ń fi àwọn fáìlì mi kọ̀ọ̀kan pamọ́ sórí cloud. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud, èyí tó túnmọ̀ sí pé èmi nìkan ni mo lè rí àwọn fáìlì wọ̀nyí. Ó dà fún mi ní àǹfààní láti rí i nígbàkúgbà tí mo bá fẹ́ rí i, ọ̀họ̀ tí mo bá fẹ́ wò tàbí tí mo bá fẹ́ wò ó.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn olólùfẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi ọkùnrin àti obìnrin àti àwọn aládùúgbò ara ilé mi. Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tí mo máa ń fi gbogbo ògo, mo máa ń dá gbogbo ògo àti ọlá padà sí adéda àsẹ̀dá Ọba tó mú mi wá sí ilẹ̀ ayé. Lẹ́yìn rẹ̀, a ó ṣe àjọyọ̀, màá gbé àkàrà òyìnbó, a ó mu, a ó jẹ, a ó mu lọ́jọ́ ìbí mi.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi torí pé àkókò fún iṣẹ́ ó yàtọ̀, àkókò fún ìgbésí ayé mi náà ṣe pàtàkì. Èmi ò kìí jẹ́ kí iṣẹ́ gba gbogbo àkókò mi kí n má lè ní àkókò fún ara mi. Èyí ni àwọn ohun tí mo máa ń ṣe. Mo máa ń ṣiṣẹ́ ní ìgbà tó yẹ kí n ṣiṣẹ́. Nígbà tó bá ti di ìparí ọ̀sẹ̀, mo máa ní táìmù fún ara mi. Bá ti ibi iṣẹ́ dé, mo máa ní táìmù fún ara mi láti lè tọ́jú ara mi, láti lè wo ǹkan tí ara mi, ojú mi ń fẹ́ láti wo àti ohun tí ọkàn mi ń fẹ́ láti ṣe.

Ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn. Mo mọ̀ bí a ṣe ń dárí àwọn ènìyàn láti ìgbà tí mo ti wà ní ilé ìwé ilẹ́ ẹ̀kọ́ gíga, ní mo ti mọ bí a ṣe ń dárí àwọn ènìyàn. Ìdárí àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó sì yẹ kí a kọ ó lè jọjọ, ṣùgbọ́n mo máa ń dárí àwọn ènìyàn nípa ìlànà tí Ọlọ́run fún mi láti lò, láti ní ìrẹ̀lẹ̀, láti jẹ ẹni tó lè gbọ́, tó lè dáhùn sí ohunkóhun tí àwọn ènìyàn bá n bèrè.

Etí ìgbọ́ tí mo máa ń lò ni etí méjèèjì tí Ọlọ́run fi fún mi. Mo dẹ̀ ní etí inú, èyí tí mo máa ń fi ronú sí ọ̀rọ̀ tí ènìyàn bá ti sọ sí mi rí, tàbí ọ̀rọ̀ tí mo bá ṣẹ gbọ́, màá ronú sí i jinlẹ̀. Mo ní etí inú, mo ní etí ita, etí ìgbọ́ méjèèjì tí Ọlọ́run fi fún mi.

Oṣù kẹta ni abí mi sì ilé ayé. Abí mi sì ilé ayé ní oṣù kẹta, Iyen tí a mọ̀ sí oṣù March. Oṣù kẹta jẹ́ oṣù ọwọ, oṣù ìbùkún, oṣù ọ̀pọ̀, oṣù tí àwọn ènìyàn máa ń dunnú tí òjò sì máa ń rọ̀, tí ara máa ń ju gbogbo ènìyàn.

Èmi ò ga púpọ̀, mi ò sì kúrú púpọ̀. Mo ga gẹ́gẹ́ bí ènìyàn ṣe máa ń ga lọ́mọ ọkùnrin. Height mi ó tó five point seven feet. Mo ga díẹ̀, mi ò sì ga jù, mi ò sì kúrú jù lọ́mọ ọkùnrin.

Mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, àmọ́ mo máa ń we ọkàn mi mọ́. Èmi kò kì n fẹ́ kí ọkàn mi kó burú sí ẹlòmíràn. Ẹni tí inú mi kò dùn sí, màá pè, màá ṣàlàyé fun oun tí ó ṣe tí mo ṣe ń bínú sí. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nígbà tí mo bá ní ọ̀rọ̀ àti ìdúnadúrà, amin ọ̀rọ̀ láti sọ pẹ̀lú ẹni tí ọkàn mi kò bá dà sí.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ní ayé ìgbà kan tí mo gbọ́ sí ni pé àwọn ẹbí mi máa ń gbé egun. Àmọ ní ìsinyìí, a gbé egun mọ́ nínú ìdílé wa. Ọlọ́run Jesu ọba òkè nìkan là ń sìn. Èyí ni àṣà tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ nínú ilé, ìbí ẹbí mi.

Ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ mi tó ẹ̀ẹ̀kan péré ni ìgbà tí mo máa ń ní ìpàdé ọ̀sẹ̀ọ̀sẹ̀, torí pé iṣẹ́ ṣe pàtàkì. A máa ń fi ọjọ́ yokú ṣíṣẹ́ àti ọjọ́ ìsinmi. Ìpàdé ẹ̀ẹ̀kan péré ni mo máa ń ní ní ọ̀sẹ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, amọ́ kín tó ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, màá wo àpèlé tí won kọ sórí nǹkan tí mo fẹ́ rà, mi ò kí ń wo àwòrán lásán torí àwòrán lásán ò lé má jẹ́ kí ènìyàn kó mọ ohun tí ó ń ṣe. Gẹ́gẹ, ìpèlé tó bá kọ sí gan gan ni ó ṣe pàtàkì tí mo máa ń wò jùlọ nínú gbogbo tí n bá fẹ́ rà lórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀, ìyẹn tí ọkọ̀ náà kò bá ní AC. Mo sì fẹ́ràn láti máa jókòó níbi tí fèrèsé wà níbi ọkọ̀, nínú ọkọ̀ torí èyí ó mú mi rí àwọn ohun tí ó ń lọ lẹ́gbẹ́ àti níwájú. Mo fẹ́ràn láti wà lẹ́gbẹ́ fèrèsé ọkọ̀ ní gbogbo ìgbà tí mo bá wà lójú pópó.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójúmọ́. Mo máa ń fọ ní òwúrọ̀ kùtù, mo sì máa ń fọ eyín ní alẹ́ kí n tó lọ sí tún. Mo máa ń fọ eyín mi láti lè jẹ́ kí eyín mi kó mọ́. Personal hygiene ṣe pàtàkì. Mo máa ń fọ eyín ní ìgbà méjì lójúmọ́.

Tí mo bá sín mo máa ń sọ pé kí Ọlọ́run kó bùkún mi, èyí tí mo máa ń sọ ní èdè òyìnbó bless me, bless me. Tàbí tí ènìyàn bá sín lẹ́gbẹ̀ẹ́ mi, mo máa ń sọ pé bless you, bless you. Tí mo bá sín, mo máa ń fọwọ́ bójú, mo máa ń fọwọ́ bọ ẹnù, mo máa ń fi handkerchief bùra inú ojú mi àti inú ẹnu mi nù.

Àjọṣepọ̀ àwọn ẹlẹgbẹ mi ò ṣe é mọraán. Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ nítorí pé àjọṣepọ̀ awa ógún rere, kò sí ìpọnusínú láti ọkàn ẹnìkan sí ẹnì kéji. So iṣẹ́ wa ó máa ń lọ dáadáa, ìbáṣepọ̀ wa sì máa ń lọ, ó máa ń gúnrégé.

Aago mẹ́sàn ówúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Lójojúmọ́ láti ọjọ́ Monday títí di Saturday, ọ́fíìsì mi máa ń ṣiṣẹ́ ní aago mẹ́sàn ówúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́, aago mẹ́sàn ówúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Tí mo bá rí ìmọ́lẹ̀ òwúrọ̀, inú mi máa ń dùn. Modupé Ọlọ́run, màá ń gbé òṣùba fún Ọlọ́run, modupe lọ́wọ Ọlọ́run fún ó tún fún mi ní ọjọ́ òmíràn nínú ọjọ́ tí màá lò ní ìlú orílẹ̀-èdè ayé. Só mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáadáa ju ti ìrọ̀lẹ́ lọ.

Ìgbà mìíràn customer máa ń ṣe, ó máa ń dá àwọn ìdojúkọ wọ̀nyí, kò kì í jẹ́ kí n ní ìrẹ̀wẹ̀sì. Síbẹ̀ ó máa ń fún mi ní ọ̀rìyìn láti lè tún wo àwọn nǹkan tó yẹ kí n fi kún iṣẹ́ mi tí ó máa mú customer wá dáradára. Èyí ni ìdojúkọ tí mo máa ń rí lẹ́nu iṣẹ́ àwọn olù-- àwọn kọ́sítọ́mà, wọ́n máa ń ṣe, wọ́n máa ń dá nígbà mìíràn.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní àárọ̀, yálà, ìgbà tí mo bá ń lọ síbi iṣẹ́ tàbí nígbà tí mo bá ti ibi iṣẹ́ bọ̀ ní ọjọ́ míràn tí mo bá rí pé epo ti lọlẹ̀. Mo máa ń ra epo sínú ọkọ̀ mi nígbà tí ọkọ̀ mi bá ti lo epo tí epo ti fẹ́ tán níbẹ̀.

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ nítorí pé mo máa ń jẹ oúnjẹ tí mo bá sè tàbí tí ìyàwó mi bá sè fún mi nílé. Mo máa ń gbé lọ sí ibi iṣẹ́, mo sì máa ń jẹ kín tó kúrò nílé. Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ jẹ. Oúnjẹ rírà jẹ kò ṣabá te emi lọ́rùn. Àmọ́ nígbà tí mo bá fẹ́ ra ṣàwámà tàbí barbecue, mo máa ń lọ sí ilé oúnjẹ láti lọ ra àwọn wọ̀nyí.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò láti lé múra. Mo máa ń múra kalẹ̀ gbogbo ìrìnàjò mi. Mo máa ń kó gbogbo aṣọ mi sínú báàgì kó tó di pé ó di ọjọ́ ìrìnàjò àti bàtà tí màá wọ̀ àti ohun tí mo bá nílò ní inú ìrìnàjò náà. Mo máa ń ṣe àkópọ̀ fún àwọn ìrìnàjò mi bi ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta kó tó di ọjọ́ tí màá rin ìrìnàjò náà.

Èmi ò kí ń wọ ojú ìbojú o ní gbogbo ìgbà. Àmó mo ní èyí tí mo máa ń wọ, èyí dúdú ta mọ̀ sí sunshade tí mo bá ń jáde ní ọgbà tí òòrùn bá mú. Mo máa ń make sure pé mo wọ sunshade. Ṣùgbọ́n pé mo máa ń wọ glass tí ó jẹ́ kí ẹ̀yẹn ríran dáadáa. Èmi, ojú mi ò dá ṣakaṣaka. Èmi ò kí ń wọ ojú ìbojú ní gbogbo ojojúmọ́, mo máa ń wọ nígbà tí òòrùn bá mú jọjọ.

Bẹ́ẹ̀ni, àtúnṣe ṣe pàtàkì. Mo fẹ́ràn láti ṣe àtúnṣe gbogbo àwọn nǹkan tí kò bá dára. À mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tí mo lè ṣe, mo mo ṣe. À mọ́ àwọn èyí tí mo bá rí pé ó gba láti lè gbé lọ sí ọ̀dọ̀ professional, màá rí dájú pé mo kó wọn lọ sí ọ̀dọ̀ professional. Ya la, bo ya, fáànù mi ló bàjẹ́ tàbí ẹ̀rọ ìgbékà mi ló bàjẹ́, màá gbé e lọ sí ọ̀dọ̀ ẹngineer lati bami tun ṣẹ́. Àmọn àwọn ohun kan tí mo bá mọ̀ pé mo lè ṣe tí ó bá ní fault, màá tún un ṣe fún ra.

Mo fẹ́ràn ojú ọjọ́ tí òòrùn kò bá ràn. Èyí tó mú ojú ọjọ́ tí ìgbà ta bá wà ní rainy season tí òjò bá ń rọ̀, mo fẹ́ràn ojú ọjọ́ bẹ́ẹ̀. Ojo tí ó pọ̀jù, tí ó mú ara, tí ó mú ìbànújẹ́, tí ó mú agbára òjò wá. Ojo kékeré. Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó bá kú ìlù. Òun ni mo fẹ́ràn jù lọ yálà yàtọ̀ sí ojú ọjọ́ tí òòrùn bá rán wọ́n wọ́n wọ́n. Èmi ò fẹ́ràn ojú ọjọ́ bẹ́ẹ̀.

Àwọn wọ̀nyí ni ǹkan tó wà nínú àpò owó mi. Mo máa ń fi owó síbẹ̀, mo máa ń fi kọ́kọ́rọ́ mi síbẹ̀, mo sì máa ń fi fóònù mi síbẹ̀ nígbà mìíràn. Àpò owó mi máa ń jẹ́ ohun tí mo lè pa áìdí kàdì mi mọ́ tàbí owó mọ́

Mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá. Bí ọjọ́ mẹ́jọ sẹ́yìn Mo fẹ́ lọ sí ọjà. Le kọ̀okan ìgbà tí mo bá ní ǹkan tí mo fẹ́ lọ ṣe lọ́jà tàbí jálá tí mo bá fẹ́ lọ ra oúnjẹ tàbí oun èlò oúnjẹ tí mo bá fẹ́ ṣe nílé tàbí tí mo bá fẹ́ lọ ra ọtí ẹlẹ́rìndòdò.

Mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ní oṣù kọkànlá ọdún tó kọjá. Èyí ni ọjọ́ tí mo ṣe ìkẹ́kọ̀ọ́ jáde ìwé masters mi tí mo lọ sí ilé ìkàwé ti University of Ibadan tó wà ní Ibadan ní orílè èdè Nàìjíríà.

Mo ma ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà kíkọ fún àwọn ènìyàn wọ́pọ̀ nígbà kan. Dáradára, àmo ti bá fẹ́ kọ lẹ́tà fún àwọn ènìyàn síi, mà kọ ó lori ẹ̀rọ ayélujára mí kodà kì í fẹ́ tẹ through iméélì tàbí kí ń fi àtẹ̀ránṣẹ́ sí wọn láti orí fóònù mi.

Bẹ́ẹ̀ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí ní ọ̀pọ̀ ìgbà. Mo ti lọ sí orílè-èdè mìíràn, mo ti lọ sí state mii, mo ti lọ sí country mii. Mo rin ìrìn àjò lọ sí Benin Republic, ìyẹn Republic of Benin. Mo dẹ̀ rin ìrìn àjò lọ sí ìlú mìíràn ní orílè-èdè Nigeria. Mo ti lọ Kaduna rí, mo ti lọ Abuja rí, mo ti lọ Èkó rí, mo ti dé Katsina rí, mo sì ti dé Zaria rí.

Ó máa tó gbà bíi méjì tí mo máa ń wọ ju àwòrán lojoojúmọ́. Nígbà àárọ̀ kùtù ni ó ṣe pàtàkì tí n bá fẹ́ jáde tí mo bá ti múra tán láti lọ sí ẹnu ìṣẹ́ mi. Mo máa ń wọ àwòrán, wọ àwòrán kí n wọ̀ boyá, ara mi ṣe rí, bi mo múra dáadáa, ojú mi ṣi gun rege, ó dùn wò lọ́mọ ọkùnrin.

A! Rárá o, mi ò dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. A! Ayárá bíàṣá mi ṣe pàtàkì, gbogbo ọjọ́ ni mo máa ń lò ó. Mi ò dúró lílo ẹ̀rọ ayárá bíàṣá mi fún ọjọ́ kan rí torí gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ayárá bíàṣá mi.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Mo máa ń lo cotton bud láti fi kó eeri etí nígbà mìíràn. Ó ma n fa tí mo bá n wẹ̀ tí mo bá wà nínú balùwẹ̀. Mo máa ń fọ etí mi, mo sì máa ń make sure pé ìdọ̀tí kan yálà, ò tóbí àbí ó kéré kò wonú etí mi nígbà kankan.

Oṣù kẹta ni mo fẹ́ràn jù torí oṣù yìí ni oṣù ọjọ́ tí a bí mi. Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù kẹta. Oṣù kẹta jẹ́ oṣù pàtàkì nínú ayé mi. Oṣù kẹta jẹ́ oṣù ńlá, oṣù àáyò, oṣù ìdùnnú, oṣù tí a bí ọmọ tuntun, èyí tó ń jẹ́ emí sí ilé ayé. Oṣù kẹta ni oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún torí pé oṣù náà ni mo máa ń ṣe ọjọ́ ìbí mi ní gbogbo ọdún.

Mo máa ń fà nígbà tí mo bá jí láàárọ kùtùkùtù, ní gbogbo ìgbà. Most especially tí mo bá ṣẹ̀ jì láàárọ, mo máa ń fà tàbí tí mo bá dìde, tí mo bá jò kó pẹ́ lórí àga tí mo bá dìde, mo máa ń nẹ́ pẹpẹ, mo máa ń fà. Ara mi máa ń nẹ́ pẹpẹ, mo máa ń fà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun nítorí pé ó máa ń mú kí èèyàn wà relaxed. Gbogbo sorrow èèyàn ni eyan máa gbàgbé. Èèyàn ó ní ronú kankan ju kí inú èèyàn kó máa dùn lọ. Ara èèyàn yóò sì ya káaká gbogbo ìṣòro àti wàhálà tí èèyàn ti ń kojú dùn, èèyàn ó gbàgbé rẹ̀, èèyàn kò ṣẹ́gbẹ́ kaná. Mo fẹ́ràn láti lọ sí etí òkun.

Mo fẹ́ràn ọdún Kérésìmesì. Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni ọdún Kérésìmesì. Iyẹn ni December 25, gbogbo ọ̀dọọdún àti January 1, ọdún tuntun. Mo fẹràn ọdún kérésìmesì jọjọ lọpọlọpọ tori gbogbo awọn èniyàn ta ti rira ti ọjọ ti pe, ati rira bi ọdún melo sẹyìn ni wọn o wale odun a o si tun se alabapade ara wa. A ó jọ jo, a ó jọ yo, a ó jo je, a ó jo mu.

Gbogbo ìṣòro tí mo bá kojú ní ibi iṣẹ́, màá make sure pé mo mọ ibi tí ìṣòro náà ti wá. Bí mo bá ti mọ ibi tí ìṣòro náà ti wá, ìṣòro náà ti di pẹ̀tẹ́lẹ̀. Nítorí ohun àkọ́kọ́ tí màá ṣe, màá ṣen ipá àti agbára mi, màá sa ipá àti agbára mi láti lè mọ̀ pé ìṣòro náà ó di yẹpẹrẹ.

Rárá o, mi ò tíì fún yan ní ẹ̀jẹ̀ rí. Mo fẹ́ ṣe é nígbà kan ṣùgbọ́n kò padà yọrí síre. Mọ́, mi ò fún yan ní ẹ̀jẹ̀ rí àmọ́ mo ti gba ẹ̀jẹ̀ rí. Mi ò fun yan ní ẹ̀jẹ̀ rí àmọ́ mo mọ àwọn èèyàn há lọ́pọ̀lọpọ̀ tó ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Èmi ò fún yan ní ẹ̀jẹ̀ rí ní tèmi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara tí mo bá ń sùn. Aṣọ ìbora máa ń jẹ́ kí ń sùn dáadáa kí n gbádùn ọrùn mi, ọrùn mi yóò sì máa lọ tí ilẹ̀ yóò fi mọ́. Tí mo bá ti fẹ́ sùn nígbà kankan, mo máa ń make sure pé mo fi aṣọ ìbora bo ara. Èyí kò ní jẹ́ kí òtútù ki o pa mí tàbí kí òtútù kí o mú mi jù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn. Fífan kò le fún èmi rárá. A lè fọn ǹkan, a lè fọn anything. Mo mọ bí a ti ń fọn ǹkan dáadáa. Ó rọ̀ mí lọ́rùn jọjọ láti fọn ihun kóhún, èyí tí ó bá jẹ́ fífan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Eré ìdánì, mo máa ń ṣe dáadáa. Ó dùn lọ́pọ̀lọpọ̀ tí èèyàn bá ń ṣe eré ìdánì, èèyàn máa ń ní ìdùnnú àti ayọ̀ máa ń kún àtàwà tá jọ n ṣe eré náà.

Ọ̀nà tí mo máa ń gbà láti mú àwọn èrò tuntun wá ni pé, tí mo bá rí ohun tuntun tí mi ò rí lórí ayélujára tàbí tí mo bá gbọ́ ní ọ̀nu ẹniyan tàbí alábàáṣiṣẹ́pọ̀ àbí ọ̀gá mi, mo máa mú àwọn èrò náà, máa ṣe ìṣirò rẹ̀, máa sì mú un lò. Èyí ni ọ̀nà tí mo máa ń gbà láti mú àwọn èrò tuntun wá ní ẹnùṣẹ àbí ní yálà níbi tí mo bá wà láwùjọ àti àpéjọpọ̀ àwọn ènìyàn.

Ọjọ́ Àbámẹ́ta ní inú ọ̀sẹ̀ ni ọjọ́ tí mo fẹ́rẹ̀ jùlọ, torí pé ọjọ́ ìsinmi ni ó jẹ́. Èèyàn yóò sinmi, yóò sì jáde, yóò lọ gbá fẹ́ ní òde, yóò mu, yóò jẹ, yóò sì tún di ìlọ̀ le. Ọjọ́ Àbámẹ́ta jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ń fi ìnáwó sí, ọjọ́ àyọ̀ ni, ọjọ́ ìdùnnú ni, ọjọ́ ìnáwó ni. Ọjọ́ tó dùn nínú ọ̀sẹ̀ tí mo fẹ́rẹ̀ jùlọ ni ọjọ́ Àbámẹ́ta.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, mo ní ọkọ̀ tí a máa ń wà lójú pópó, èyí tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ àti ibi tí mo máa ń gbé jáde tàbí tí mo bá fẹ́ travel láti ìlú kan lọ sí ìlú mìíràn. Ọkọ̀ mi fáyìn dáadáa, ó dùn wò mo sì máa ń fọ ọkọ̀ mi lóòrèkóòrè.

Èmi kò kí wọ ìbòrun torí pé ọkùnrin ni èmi. Èmi ò mọ ìbòrun, mi kì í wọ ìbòrun, àwọn obìnrin ni ó máa ń wọ ìbòrun. Fìlànì èmi máa ń dé gẹ́gẹ́ bí ọkùnrin. Ìbòrun dára fún àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀. Ìbòrun máa ń jẹ́ kí kóbo àwọn obìnrin, ó máa ń protect wọn láti-- fún from oorun. Wọn ò kí, kò kí jẹ́ kí oorun kó pa wọ́n, ó sì máa ń ṣe rẹ́gí pẹ̀lú aṣọ tí wọ́n bá wọ̀, yóò jẹ́ kí aṣọ tí wọ́n wọ̀ kó dùn ún wò dáadáa.

Mo fẹ́ràn láti máa jẹ iyan ati ọbẹ̀ ẹ̀fọ́. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ òkèlè ni. Tí mo bá rí amala àti ewédú pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì tàbí iyan pẹ̀lú ẹ̀fọ́, àwọn oúnjẹ wọ̀nyí ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ.

Àwọ̀ olójú silver ni mo fẹ́ràn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa wọ aṣọ àsọ̀ tó bá jẹ́ silver color. Mo fẹ́ràn àwọ̀ olójú silver tàbí ash color. Àwọ̀ yìí dùn ún wò dáadáa tí mo bá wọ aṣọ tó jẹ́ irú àwọ̀ yìí, inú mi máa dùn.

Mo ní kọ̀npútà Lenovo, eyi ta mo ṣí Thinkpad. Kọ́npútà Lenovo ni mo ní, ó ṣe pelebe Mo fẹ́ràn kọ̀npútà yìí dáadáa torí ó yára, kò kí gbóná, kò kí pariwo, bátìrì rẹ̀ ó sì strong bí, a máa pẹ́ kó tó kú. Tí kò bá sí iná mo le lò o, tí iná bá wà mo le lò o. Kọ̀npútà yìí dára ó sì yára dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń keep to time. Mo máa ń dé ní àkókò. Èmi ò kì í fẹ́ kí n pẹ́ dé ibi tí mo bá ń lọ yálà níbi iṣẹ́ tàbí láti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlòmíràn. Mo máa ń dé ibi tí mo bá ń lọ ní àkókò. Mo máa ń keep to time. Èmi ò kí ì fẹ́ kí n pẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Àwọn bí iṣẹ́ ṣe lọ, ohun tí a tà, ohun tó wọlé, ohun tí ó jáde, gbogbo ìdúnàádúrà tí a ṣe ní ọjọ́ gbogbo lẹ́nu iṣẹ́, mo máa ń kọ ìròyìn gbogbo wọn kalẹ̀ sínú ìwé. Ó sì ṣe pàtàkì láti ní rẹ́kọ̀dì àwọn yìí. Èyí ni ó jẹ́ kí a mọ ohun tí ó ń lọ àti ohun tí ó ń jáde níbi iṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń sun oorun ọ̀sán tí ààyè rẹ̀ bá yọ. Mo máa ń sun oorun ọ̀sán, mo máa ń sùn ní ọ̀sán tí ààyè rẹ̀ bá yọ. Orun ọ̀sán dára, ó ṣe pàtàkì, ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Tí mo bá fẹ́ sùn, màá sùn. Màá make sure pé mo sùn níbi tí kò sí ooru tàbí inconvenience kankan. Mo máa ń sunran ọ̀sán lẹ́ẹ̀kan.

Mo máa ń wo àwọn ètò tẹlifísàn nígbà tí mo bá wà nílé lálẹ́. Mo máa ń wo àwọn ètò tẹlifísàn torí àwọn ètò yìí ni ó jẹ́ kí èèyàn kò mọ àwọn ìròyìn àwọn ohun tí ó ń lọ àti ìròyìn àgbáyé. Mo máa ń wo ètò tẹlifísàn dáadáa dáadáa.

Mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Kíkọ ìgbékalẹ̀ ibi iṣẹ́ ṣe pàtàkì. Èyí ni ó jẹ́ kí èèyàn kó mọ ohun tí ó ń wọlé, ohun tí ó ń jáde àti àwọn ètò tó ń lọ lẹ́nu iṣẹ́ yálà ní àwọn ìdúnàádúrà kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́.

Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Èyí ni kò ní jẹ́ kí ara mi kó funfun bí i pé mi ò para. Tí mo bá ti wẹ̀ tán, tí mo bá ti wẹ̀ tán ní àwúrọ̀, mo máa ń fi ohun ọ̀ṣọ́ pa ara. Èyí tó ṣe pàtàkì, ohun ọ̀ṣọ́ yìí ló máa ń jẹ́ kí ojú mi kó máa dán, ẹsẹ̀ mi kó máa dán, kí apá mi kó máa dán. Tí mo bá ti wẹ̀ tán, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára o.

Rárá o, mi ò kí ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, okàn mi a má balẹ̀, ìgboyà mi yóò dúró ṣinṣin tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Èmi ò kí ní ìfoyà rárá, mi ò sì kí ní ìṣòro kankan. Yálà! Ó wù ó kéré ó tóbi ni, ìṣòro kankan kò kí dé bá mi tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Mo máa ń dènà, mo máa ń kojú ìdènà ọkọ̀ ní ọ̀nà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọ̀nà àkọ́kọ́ tí ọkọ̀ bá ń bọ̀, mo mọ make sure pé mo wo wajú mo wẹ̀yìn, mo wo apá ọ̀tún mo wẹ̀sin, mo wẹ̀sìn kí n tó sọdá. Tí ọkọ̀ bá pọ̀ jù lójú pópó, mo máa rípé mo wọ, mo ṣe ní sùúrù lọ́pọ̀lọpọ̀, mi ní yára jù sáré ju ẹ̀mí mi lọ.

Tí ó bá ti di ọ̀wọ́ àṣálẹ́, mo máa ń play video game lórí fóònù mi. Nìyẹn nígbàtí mo bá ti ṣiṣẹ́ takuntakun láti àárọ̀. Ní ọ̀wọ́ àṣálẹ́, mo máa relax, mo máá play video game lórí fóònù mi.

Àìmọye ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. In fact mi ò le kà á, kò ló ń kà. Ìgbà tí mo bá rí ọwọ́ mi ó dọ̀tí kò dọ̀tí o. Mà á make sure pé mo fọ ọwọ́ dáadáa kí ọwọ́ mi kóba le mo tónítóní torí ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Mo máa ń fọ ọwọ́ mi dáadáa lóòrèkóòrè ní gbogbo ìgbà.

Mi ò kì í mu òògùn lójoojúmọ́, torí pé mi ò ní àìsàn àbí ẹ̀sàn òkè tóbi, kò sì ní àgọ́ ara mi láti lè jẹ́ kí ń máa mu òògùn nigbogbo gba. Èmi ò kí ń mu òògùn, mi ò kì í máa mu òògùn lójoojúmọ́ rárá àti rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kí n tó gba ṣiṣẹ́ tàbí kí á tó jọ ṣiṣẹ́ pọ̀ kó má di pé èèyàn búburú ni èèyàn, yóò gba ṣiṣẹ́ tàbí yóò máa bá ṣiṣẹ́ pọ̀. Ìwádìí náà kì í ṣe láti fi pa, bà wọ́n jẹ tàbí láti fi ta wọ́n lára. Ìwádìí alá èyí tó jẹ́ tó ṣe kókó pé ṣe ọmọ gidi ni ọmọ ilé re ó ti jáde àbí?

Ìgbà mìíràn, mo máa ń bínú tí èèyàn bá ń wa ìwàkú wà lójú pópó, nínú ọkọ̀. Mo máa ń bínú lẹ́ẹ̀kọ̀kan. Àmọ́, ìbínú mi kò kì í tayọ. Kò kì í jẹ́ kí n mọ́. Kò kì í ṣe ìbínú, tí ó máa mú kí inú mi kó má dùn. Ẹ̀kọ̀ọ̀kan ni, kìí ṣe gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀kan mo máa ń bínú tí èèyàn bá ń wa ìwàkú wà lójú pópó.

Àkókò mẹ́fà òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi. Ago tí mo má ń jí láwùrọ̀ kùtù, ìṣe ago mẹ́fà láwùrọ̀ kùtù wáyé láti lè gbàdúrà sí Ọlọ́run oba àti láti lè dúpẹ́ fún àánú àti àfàní tí mo rí gbà láti rí ojúmọ́ ọjọ́ miiran.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára dáadáa. WiFi Airtel nì mọ̀ ń lò ó ṣe yára dáadáa. Kódà mo ń gbádùn rẹ̀ gidi. WiFi mi yára dáadáa. Offer Airtel ó gbádùn dáadáa. Èyí tí mo rà láìpẹ́ ọjọ́ tí mo ń lò ọ́.

Àwọn ọ̀nà tí mo máa ń gbà ló àkókò pẹ̀lú ẹbí mi ni ìgbà tí mo bá wà ní ilé àti ìgbà tí mo bá wà ní líìfù lẹ́nu iṣẹ́. Èmi ò mú mi lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi dáadáa àti ìgbà tí a bá n ṣe ọdún yálà, ọdún kérésì tàbí ọdún esita.